Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Mi ò ní ẹyẹ ìgbà tí mo ní fi sinmi, ìgbàkígbà tí n bá ti rayé mo máa sinmi ní ìgbàkígbà.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo máa ń bá wọn ṣiṣẹ́ dáadáa pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn pẹ̀lú ìfọwọ́sowọ́

Ṣé o má, ṣe o mọ ìtumọ̀ orúkọ rẹ̀? Bẹ́ẹ̀ ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Itunu, ó tún mọ̀ sí Comfort pé kó tún yàn nínú.

Kí ni àwọn nǹkan tó máa ń wà nínú àpò owó rẹ? Mo máa ń wá owó náà ni owó náà máa n wànbe, so máa ti owọ́ bọ̀ láti yọ owó jáde nínú àpò owó.

Ṣé o ní ìrú, ṣe o ní ìrúgbọn? Rárá mi ò ní ìrúgbọn torí obìnrin ni mí, obìnrin ò kii ní ìrúgbọn.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Mo fe orin ihinrere. Olorun ni mo feran lati maa gbo. Orin imisi.

Báwo ni o ṣe, báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ nínú ayọ́, ọjọ́ ìbí mi nínú ayọ̀. Rẹ̀ máa ń gbàdúrà ní ọjọ́ náà.

Kíni ó máa ń mú? Kíni, kíni ó máa ń mú ọ rẹ́rìn? Rẹ́rìn. Owó máa ń mú mi rẹ́rìn. Àánú Ọlọ́run, ìgbega Ọlọ́run. Ìgbédìde Ọlọ́run máa ń mú mi rẹ́rìn, Iwáláàyè. Ó máa ń mú mi rẹ́rìn.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Èmi ò mọ irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ̀, ṣùgbọ́n ilé tó bá ti rẹwà ni, tó bá da.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo fẹ́ràn kí n máa lọ sí ilé ìjọsìn, mo dẹ̀ fẹ́ràn kí n máa jáde lọ síbi àjọyọ̀.

Ṣé o máa ń pa àwọn, ṣe o máa ń pa, ṣe o máa ń pa owó pamọ́ rárá?

Ṣé o fẹ́ràn se fèrèsé ọkọ̀? Rara. Mi ò ṣe bẹ́ẹ̀.

Ṣe o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Rárá, mi ò kí ń ṣe ìwádìí wọn. Torí iṣẹ́ ni mo lọ ṣe, mi ò lọ ṣe ìwádìí.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Mo ní kọ̀ǹpútà kékeré tí ènìyàn lè máa lò.

Ṣé o tilẹ̀, ṣe o ti le ẹnìkan kúrò, ṣe o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rẹ rí? Rárá.

Àwo wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àwo oríṣiríṣi kọ́lọ̀, ó máa ń rẹwà gidi gan.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Mo máa ń lọ sùn ní aago mẹ́sàn àle.

Kí ni o máa ń ṣe kí o tó sùn? Mo máa ń gbàdúrà kí n tó sùn.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Mi ò mọ̀

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi sínú pot.

Báwo ni o máa ń gba, báwo lo ṣe máa ń gba, báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Mi kì í gba owó lọ́wọ́ ènìyàn. Ohun tí ẹ bá fún mi, màá gbà. Àwọn ibere yii gan wa sóta yarí. Tó bá ti ṣe tìyẹn tán.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Mí o kì ń gẹ̀ irun mi, mo máa ń dìní torí obìnrin ni mí mi kì í gẹ irun.

Ẹ̀yin tí mo bẹ̀rẹ̀, ṣe o mọ̀ bí a ti tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ ni mo mọ̀. Ẹ má ṣet anything up ṣì phone yẹn nìyẹn. Má ṣe ṣẹ́ ẹni kan, ṣì fún yẹn. Owo TikTok yẹ́n gan tó ṣe tí ma delete. Tó bá ṣiṣẹ́, kó wá tie ìn a day, kó tiẹ́ máa ṣe o ní ten thousand naira. Ten thousand naira.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Bẹ́ẹ̀ni, mo mọ.

Ọmọ, nígbà wo ni o kẹ́yìn kọ ǹkan tuntun ní ibi iṣẹ́? Mo kọ ǹkan lé ẹní tí mo lọ ibi iṣẹ́, mo kọ ǹkan.

Ṣé o ti lọ sí Agori? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí bẹ́ẹ̀. Agọ̀ that's camp, camp. Okay, yeah, yeah, yeah. Èmi náà mo ti wá ti bẹ̀rẹ̀ ìyàmo ní mo ti lọ sí méjì bí i ti church àti ti Agu Banírọ̀.

Àwọn app wo ni o máa ń lò jù? WhatsApp mo máa ń lò, TikTok àti nǹkan tí bá ní fún mi lówó. Kò sí ńǹkan t'Ọlọhun o lè ṣe o. Ẹní ṣe ẹ le dà business kalẹ. Yes na, a tún dà business kalẹ. Kò sí ńǹkan t'Ọlọhun o lè ṣe o. Ìyẹn ló kà máa ń fojú kan wọn láìsí.

Ṣé o ti dúró lílò ẹ̀rọ ayẹra bí a ṣe fún ọjọ́ kan rí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mo máa jí láro kùtùkùtù. Ìyá ti ń wọ suit.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ọ̀hún bẹ́ẹ̀ni? Ìwé tí ẹ̀yàn kà ń ká, ẹ̀yàn kà ń ká ká òwe ni, kó má di pé kò ká òwe. Àlàwọ̀ ìwé tí ẹ̀yàn ń kà. O ò fẹ́ ṣiṣẹ́ mímọ́, ò fẹ́ jókòó tì. Tọ́lá máa sinmi dáadáa, ó ń tó jókòó tì o. Tọ́lá máa sinmi dáadáa, ó ń tó jókòó tì.

Ṣé o mọ bí a ti ń péja rárá mi ò mọ̀

Ṣé o mọ bí a ti ń ra àwòrán? Rárá mi ò mọ̀

Ní àwọn èrò ọlọ́gbọ́n nílé rẹ̀, bẹ́ẹ̀ni, mo ní.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárábiàsà tuntun? Ayárábiàsà kí ni tun mo re? Nígbà tí mo máa rà. Kí ni ayárábiàsà?

Ṣé o máa ń dé ní àkókò? Sé o máa ń dé ní àkókò? Sé o máa ń dé ní àkókò? Any, ẹ̀in, ìgbàkúgbà ni mo lè dé láti ibi tí mo bá lọ. Iyán ọ kàn ẹ. Ní ẹsẹ kòkò o máa ń dé lá.

Kíni oúnjẹ àkàrà tí o féràn jù? Mo féràn àkàrà náà dáadáa lọ́pọ̀lọ́pọ̀. Aṣọ mi ẹ̀ tight ni, ẹgbẹ́ ni wà tí ṣe. Fún mi ní bulu lọ́wọ́ aṣọ yí.

Ṣé o máa ń gba àwọn ìmẹ́lẹ́ àìwúlò? Rárá mi ò kí ń gbà á.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Tẹkino ni mo ń lò.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Mo máa ń sọ wípé "kẹ́ni yẹn má binu, pé kẹ́ni yẹn darí jín mi".